Mo jẹ́ ènìyàn kan tí kò fẹ́ràn àsìkò òjò rárà nítorí òtútù tí ó máa ń wà níta. Àwọn nǹkan tí mo máa ń ṣe nínú ilé ni kí n dá ṣọ́ bora, kí n po tea tò gboná tàbí kí n mu àwọn nǹkan tí ó máa mú ilé gbóná, kí n fi síta, mo máa ń mun tea tò gbóná, mo sì máa ń wọ aṣọ tí ó nípọn dáradára kí òtútù kí í má ba à mú mi.